Ṣé mo máa ń wo ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo ètò tẹlifíṣàn. O ti ní nǹkan tí mo ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí, àá, wọ́n máa ń pè é ní Legacies. Àá, series yẹn oríṣi mẹ́ta ni. Vampire Diaries, The Originals, lẹ́yìn yẹn lọ́ wà kan Legacies. Wọ́n kọ́ ṣe Vampire Diaries, lẹ́yìn yẹn nínú ẹ̀, àwọn tó ń ṣe Vampire Diaries yẹn wọ́n á yọ, wọ́n á focus lórí family kan nínú Vampire Diaries yẹn àwọ́n ló ń pè é ní The Originals. American series ni. Lẹ́yìn yẹn, inú Originals yẹn again, àá, ìkannú wọn á bímọ. Ọmọ tó wá bí òun ló á bẹ̀rẹ̀ The Legacies. So bó ṣe wà níyen, òun ni mò ń wò báyìí. Ó wà very, very interesting ṣùgbọ́n mi ò lè wò púpọ̀. Mi ò lè ráyè wò dáadáa torí àsìkò exam ni àwa, àsìkò ìdánwò. So mo máa fi ìwọ̀n si, mi ni máa wòọ́ bẹ́ẹ̀ yẹn anyhow. Kí màá lọ́ fail? Kí màá ma wò? Instead kí màá ka ìwé, kí màá lọ máa wo fíìmù, ẹ̀ẹ̀kọ̀kan ni màá máa wò, àbí kí màá wo bóyá ẹ̀ẹ̀kan episode kan lójúmọ́ péré.

Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Rárá mi ò kọ lẹ́tà, yen rí o. Mi ò kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà tí mo mọ̀ pé mo kọ rí ni ìgbà tí mo wà ní kílàsì bóyá àti JS1. Àwọn àsìkò bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà. Àwọn lẹ́tà yẹn dẹ̀ ní tísa ló máa mark ẹ̀, kò ń ṣe pé a máa lọ kọ fún eyàn. Wọ́n kò ní ka kọ, ti a bati kọ máa wá ká, won de máa márk ẹ̀. Pé mo, mo máa kọ lẹ́tà fún ènìyàn mi ò kọ̀ rí. Eré tó máa ń ṣe nígba, nígbà yẹn gan sef tó máa ń ní pé ká kọ lẹ́tà sí, wọ́n ma kọ lẹ́tà sí olólùfẹ́ rẹ̀. Àwọn ọmọ school máa ń kọ lẹ́tà sí ara wọn nígbà yẹn lọ́hùn. Wọ́n ní sìí, kò sí lórúkọ bẹ́ẹ̀ mọ́. Àti pé nígbà yen gàn, èmi mi ò kí bá wọn kọ ó, torí mi ò ní olólùfẹ́ kankan.

Àkókò ọdún, ọdún Mùsùlùmí, tí a bá tin ṣe iléyá, àkókò ọdún tí mo fẹ́ràn jù ní Kẹ́mú láì gẹ́ ma, ká máa pa érán iléyá. Érán yẹn máa ń dùn mú gaàrí, gaàrí, gaàrí ìlú Òlòrin. Ó máa ń dùn, ó máa ń dùn mọ́

Nígbà wo ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi? Láàkókò náà mi ò ní ọ̀rẹ́ kankan. Àwọn ènìyàn tí mo ní ni àwọn colleagues àti classmates wọ̀n mi ò ní ọ̀rẹ́ o. Ẹni tó bá lọ́rẹ́ ẹ ni ó máa mọ̀ ìgbá ti ó kẹ́yìn pàdé ọ̀rẹ́ rẹ̀. Ṣùgbọ́n èmi ò kó lọ́rẹ́.

Ṣé ojú mi dára? Bẹ́ẹ̀ni ojú mi dára torí ko si nǹkan tó se ojú mi mẹjeji, màá fi ríran. Mo de lè fi rí ọ̀nà tó jìn, mo lè fi rí ọ̀nà tó súnmọ́, mi de kínwọ glasses torí ojú òdùn mi. I mean recommended glasses tí àwọn dókítà má ń ní kí àwọn studenti lo rà. Èmi ò wọ o.